Nígbà wo ni gan an lọ kó ǹkan tuntun ní ibi iṣẹ́? Láti máa kó ǹkan ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó se pataki, mo de ma n se eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yé náà. Idi niyi tí mo ba ń ṣe gbogbo àwọn ǹkan tí maa n laa láti se ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà, nitóri pé ó jẹ́ ǹkan tí ó dára.

Báwo ni o ṣe n máa rí lílo àkọ́kọ́ nígbà tí o bá wà nínú ilé? Nígbà tí mo bá wà nínú ilé, ó jẹ́ ìgbà kan tí n ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ máa rí lílo àkọ́kọ́ ní oná tí ó tọ́ àti ní oná tí ó sì yẹ ná. Eré wà o, mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà, nitori pe o je ǹkan tí ó dára, idi níyi tí mo fi máa ń ṣe àwọn eré ní gbogbo ìgbà náà ṣébẹ̀ṣebẹ̀

Irú ojú ọjọ́ wo ni o féràn jù? Irú oju ọjọ́ ti mo féràn jù gẹ́gẹ́ bí ènìyàn ni nigbà tí kò bá sí ojò nígbà tí òjò bá kí n rọ̀ jẹ́ ìgbà kan tí mo féràn gidigidi nítorí pé ó jẹ́ ibìkan tí ó dá tí mo dẹ̀ féràn nítorí pé mo máa n ṣe gbogbo àwọn nnkàn tí mo nílò láti ṣẹ ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Ṣé o mọ̀ tán Ṣé o mọ bí à tí gun kẹ̀kẹ́? Bí a ti ń gun kẹ̀kẹ́ jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ wà lára nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó máa ń dùn sí lóòrèkóòrè nígbà tí mo bá ṣe irú àwọn eléyìí ní gbogbo ìgbà yẹn torí pé nǹkan tí ó dára tó lè jẹ́ kí ènìyàn kí ó máa ṣe ni síbẹ̀.

Ṣé ọ mọ ẹ ń ṣe ìgbéjàde ní ibi iṣẹ́? Ìgbéyjdìjan ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó dára o dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pataki ínaá. Mọ́ dà máa ń ṣe elẹ́yì ní ọ̀nà ti ótọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí n bá ní àpò kan láti ṣẹ́ nítorí pé nǹkan tí ó yẹ kí èèyàn kí ó máa ṣẹ́ ní gbogbo ìgbà ni, o de jẹ́ nǹkan tí mo nií ìfẹ́ ṣe gidi gidi dáàṣù.

Ṣé ọ mọ bí à ti n dá okọ̀ durọ̀ ní ìdojúkọjú láti máa dá okọ̀ durọ̀ ní ìdojúkọjú jẹ́ nǹkan tí ó dára, ó de wa lara àwọn nǹkan tí mo fẹ́ràn náà. Ìdí ni yí tí mo fi máa ń ṣe àwọn èleyìí. Èleyii de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ọ̀nà náà, ti o de ye kí eẹ̀yàn kí ó máa ṣe tí mo fi máa ń ṣe eleyìí.

Eleyii dẹ́ je nǹkan tí ó dára. Gíláàsì si wa lara nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èniyan mo de máa wọ elé yii ní ọ̀na ti ó to àti ní ọ̀na ti ó yẹ náà. Nítorí pé kí èèyàn má wọ gíláàsì, ó jẹ ki a je kí a yà. Eleyii de wa lara àwọn nǹkan tí ó ṣe pàtàkì o de wu mi láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára, tí ó de ṣe pàtàkì, tí ó de yẹ́ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà, à láti máa, à èmi máa ń fọ́bi nígbà mií, e nígbà tí n bá ṣe iṣẹ́ tí ó pọ̀ àbí nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, èmi máa ń fọ́ mi lẹ́ ma laki pe mo rí i dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀na tí ó tó àti ní ọ̀na tí ó sì yẹ náà.

Ṣé o maa n ǹko íwé pẹ̀lú ọwọ́? Láti máa kọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ ǹkan tí ó dára, mo dè máa n ṣe eléyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí óò sì yẹ eléyìí dè wá ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó dára ìdí nìyẹn tí mó fi máa n ṣe eléyìí. Nítorí pé ó wà lára àwọn ǹkan tí a ma múnú mi dùn ní gbogbo ìgbà náà.

Ṣé o ní gíláàsì oorun? Gíláàsì oorun jẹ́ gíláàsì kan tí ò dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, à tí ó lè wà lára àwọn nǹkan tí ó dára náà. Ẹ̀dí nìyen tí mo maa ri dáju pe mò ṣe gbogbo àwọn nǹkan tí mo feran láti ṣe ní ọ̀nà ti ótọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà síbẹ̀.

Ṣé o fẹ́ràn wà ní òru? Láti wà ní òru jẹ́ ǹkan tí, a, mi ò fẹ́ràn láti máa ṣe ní gbogbo igbà. Ìgbà tí o yẹ́ kọ wọn o fẹ́ràn láti wà ní òru yẹn ìgbà tí mo bá fẹ́ sùn. Nígbà tí mo bá fẹ́ sùn ni mo máa n rí pé iná wà ní pípa. Ó lẹ jẹ́ ǹkan tí ó dára náà nítorí pé ó jẹ́ ǹkan tí mo máa ń dùn sí.

Báwo ni ẹ̀ṣẹ̀ máa rántí ore asíná rẹ̀? Oro ṣíná mi jẹ́ ohun kan tí o dára tí ó dè ṣe pàtàkì fun mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe irú àwọn eléyii. Ìdí nìyí torí pé ọ̀rọ̀ àwọn aṣinà yen mo máa ń lò wọ́n ní oná ti o tọ́ àti ní oná tó yẹ. Eléyii de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà gbogbo náà.

Nígbà wo ni o máa n ra epo fún ọkọ̀ rẹ? Látí máa ra epo fún ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ìdí niyẹn tí mo fẹ́ ra dá bí mo ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ tori pe eleyi jẹ nǹkan tí ó ṣe pàtàkì. Ó de jẹ nǹkan tí mo màá n ṣe ní ìparí ọ̀sẹ̀ náà.

Ṣé o mọ àmi ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mí jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó dẹ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí i ènìyàn. Eléyìí dẹ̀ wá lára àwọn ǹkan tí ó ma ń múnú mi dùn náà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára. Mo dẹ̀ mọ àwọn àmì ìràwọ̀ wọ̀nyí nítorí pé awọ́n yí wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Mo dè máa n rí i dajú pé mo ṣe eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye nitori pé ó jẹ́ nǹkan tí ó dára gidigidi. Mo dè máa n jẹ gọ́ọ̀mù náà, nitori pé gọ́ọ̀mù máa fún yan ni òkun àti agbára láti ṣe àwọn iṣẹ́ ọ̀tún, àti àwọn nǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì tí ènìyàn máa ṣe ni gbogbo igba náà. Èyí ni í tí mo fi máa ń jẹ àwọn eleyìí.

Mo dẹ̀ máa ṣe eléyìí ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tó dára tí ó dẹ̀ má mú’nú mi dùn nígbà tí mo bá ṣẹ̀ wọ́n. Àwọn kọ̀m̀pútà awọ́n eleyii jẹ́ kọ̀m̀pútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ilé-iṣẹ́ Dell tí wọ́n ṣẹ̀ ṣe jáde. O ní kọ̀m̀pútà kan tí ó dára tó lówó lórí tí ó dà má jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì tó yẹ kí èèyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀.

Ṣé o ní aṣọ ọ̀tútù? Aṣọ ọ̀tútù jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì, ó de wá lára àwọn aṣọ tí mo ní gẹ́gẹ́ bí ènìyàn. Nítori pé àwọn aṣọ yii ni mo máa ń lò fún oríṣiríṣi nǹkan tí óò dẹ̀ jẹ́, ò de wá lára àwọn nǹkan tí óò ṣe pàtàkì ní mi náà. Ó dá lọ́pọ̀lọpọ̀ inú mi dè má ndun nígbà tí mo bá wọ àwọn aṣọ wọ̀nyí ṣi.

Ṣé o ní irúgbọ̀n? Irúgbọ̀n jẹ́ ǹnkan tí ó dára, ó dé jẹ́ ǹnkan tí mo ní gẹ́gẹ́ bí ọdọmọdé ọkùnrin ní ilé Yorùbá láti ní irúgbọ̀n jẹ́ ǹnkan tí ó dára. Mo dé maa rí dájú pé mọ ní eléyì ní dida dida náà. Ó dé wà lára àwọn ǹnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé tí ẹeyan irúgbọ̀n jẹ́ ǹnkan tí ó dára, ìdí nìyẹn tí mo fi fẹ́ràn àwọn eléyì síbẹ̀ sì.

Ṣé o máa ń ṣe àtúndùn ohun kan? Láti ṣe àtúnlo ohun kan jẹ́ nǹkan tó dára, ó d jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì gan. Wọn de máa ń ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí wipé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí wa gẹ́gẹ́ bí ènìyàn. Mọ dè máa ń ṣe àwọn eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ na.

Ìgbà mélòó ni ìpàdé? Ìgbà mélòó ni mo máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀? Ìpàdé jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi. Ìgbà tí mo dẹ̀ máa ń ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Eleyii de wà lára àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà láti máa ń ṣe ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ wà lára àwọn nnkan tí mo fẹ́ràn láti máa ṣe gedegede.

Eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní gbogbo ìgbà láti máa ṣe náà ṣi. Àwọn ètò àabo kọ̀mpútà wọ́n n ni ẹ́ nǹkan tí mo máa ń ṣe lórí kọ̀mpútà mi láti rí i dáju pé ó ní ààbò tí ó péye. O de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà tí ó de tun dárá kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà. À, mo dẹ máa rí i dáju pé àwọn ọ̀ṣọ́ wọ̀nyií mo maa n wọ̀ wọn sára gidigidi. Nítorípe wọ́n wà lára àwọn.

Báwo ni ìfẹ́ máa ń rántí àwọn àdéhùn rẹ̀? Àwọn àdéhùn jẹ́ nǹkan tí won fẹ́ ṣe pàtàkì fún mi. Mo dà máa ń rántí àwọn àdéhùn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de wu mi láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí ni yii tí mo máa ń darí pé mo ṣẹlẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ.

Ṣe o gbagbọ ninu awọn igbagbọ atọwọdọwọ? Igbagbọ atọwọdọ jẹ awọn igbagbọ kan ti o ṣe pataki. Mo de ni igbagbọ ranpẹ ninu wọn naa nitori pe o jẹ nkan ti o dara. Kí eyi dé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gẹ̀dẹ́gẹ̀dẹ́ ní ọ̀nà kọ́na náà nítorí pé ó jẹ́ nnkan tí ó dára ni.

Kí ni ọmọ ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo máa ń ṣe ǹkan tí ó pò, bẹ̀rẹ̀ láti ṣe àwọn iṣẹ́ ilé, láti kàwé, àbí nígbà mìíràn mo máa ń kàwé náà. Àwọn eléyìí ni mo máa ń ṣe ní aṣálẹ́, àti láti wo àwọn eré orí ìtàgé kí n tó lọ sùn. Àwọn eléyìí wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ti, ṣe o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dè máa n wọ elé yìí nígbà tí ayẹ rẹ bá ṣi sílẹ̀, ní tọ́ri pé kí ènìyàn máa wọ ago ọwọ́. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, ó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà gẹ́gebí ènìyàn láti máa ṣe. Idí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn elé yìí ní dídára didára sí i.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ti oye kí eniyen ki o maa ṣe náà. Àwàsi mí de ǹkan tí óya lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó máa ń lò fún àwọn iṣẹ́ ọ̀tún, àti àwọn iṣẹ́ tí wọn tó ṣe pàtàkì nínú ìdí nìyẹn tí ó fi yára dáradára. Ó dẹ̀ wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ṣi.

Eléyii wà lára àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe ní gbogbo ìgbà náà. Mò dè má da, kò máa ṣe eléyìí lóòrèkóòrè. Láti ṣe ìtọ́jú ọjà, mo máa ń ṣe ìtọ́jú ọjà. Jẹ́ pé kí ènìyàn tọ́jú ọjà jẹ́ nǹkan tí ó dára. Ìdí níyẹn tì mo fi máa n ṣe àwọn eléyìí náà.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni àwọn iná mọ̀nàmọ́ná àti gbogbo rẹ̀, iná mọ̀nàmọ́ná, àwọn ẹ̀rọ computer, àwọn eleyu wa lára awọn nkan tí ó ṣe pàtàkì tóri pé mo máa ń lò fún isẹ́ tí ó ṣe pàtàkì fún mi ná. Idí nìyẹn tí mo fi máa ń lò àwọn eleyí.

Ṣé o máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Láti máa ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì jẹ́ nǹkan tó dára, mo dà máa ń ṣe lẹ́ẹ̀yí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ̀ náà. Nítorí pé eléyìí wà lára àwọn nǹkan tí ó ṣe wá likìtì mo de fẹ́ràn láti máa ṣe é ní gbogbo ìbádán ìdí ni yi tí mo fi máa ṣe lẹ́ẹ̀yí ní dídára didára. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń mu òogùn ní ojoojúmọ́ láti máa mu òogùn jẹ nǹkan tí ó dára tí ó dé ṣe pàtàkì náà mo dé maa n rí dájú pé mo maa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tó dára tí ó dè yẹ kí ènìyàn kí ó máa ṣe ìgbà yì ni mo máa ń ṣe àwọn eléyìí nítorí wípé ó dára ni.

Idí niyẹn tí máa fi máa lo àwọn ẹlẹ́yìí, e ìpolówó mi dè jẹ́ nǹkan tí ó dára. Ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí nani tori pe mo máa ṣe gbogbò àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti tó yẹ. Idi niyi tó jẹ pé ìlànà yìí jẹ́ ìlànà kan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí nítorí wípé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Báwo ni bi mò ṣe máa gbọ́ irọ àwọn oníbàárà? Ẹ̀rọ àwọn oníbàárà jẹ́ ǹnkan ti ọ̀ dàra ti ó dè ṣe pàtàkì náà. Mo de máa gbọ́ irọ àwọn ẹlẹ́yìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ tóri pé eléyi jẹ nǹkan tí ó ṣe pàtàkì tó dè yẹ kí èniyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà naá. Idí níyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yìí dáadáa.

Ṣe o fẹ́ràn jìyàn? Láti máa jìyàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣẹlẹ̀ yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ye naa nítorí pé eleyi wà lára àwọn ǹkan tí ọ ma mu nu midun ní gbogbo ìgbà náà láti máa ṣe. Ìdí nìyẹn tí mo mọ̀ ọ́n lájú pé mi ò kí ń jìyàn pẹ̀lú àwọn ènìyàn nítorí pé kì í ṣe ǹkan tí ó bojú omi tí ó dá yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí náà ṣẹrẹ́ṣẹrẹ́.

Ṣe o mọ itumọ orukọ rẹ? Itumọ orukọ mi jẹ nkan ti o dara ti o le ṣe pataki naa. Mo dárí dájú pé mo máa dárí pé mo ṣe gbogbo àwọn nkan ti mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Àí, ìdí nìyẹn tí mo máa ń darí pé mo ṣe gbogbo àwọn léyìn. Ìdídára, ìdídára, nitorikú wa lára àwọn nkan ti ọmọ mọ́mọ́ mi gbìn náà ṣe bẹ́ẹ̀ ṣe.

Báwo ni ò se máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa n rí dájú pé mo máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ náà. Àwọn ẹlẹ́yìí ni mo máa ṣe dáradára tọ́jẹ́ pé mo má ṣe gbogbo àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe tí mo dẹ̀ máa parí wọ́n ní ọ̀nà tí ó pọ̀ náà síbẹ̀.

Báwo ni o ṣe máa yan àwọn alábáṣiṣepọ̀? Àwọn alábáṣiṣepọ̀ jẹ́ àwọn ènìyàn kan tí wọ́n ṣe pàtàkì sí mi, mo dè máa rí pé mo yan wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà láti rí pé wọn. Wọ́n ní ọgbọ́n, ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ mìran tí ó jẹ́ wípé mo fẹ́ fún wọn. Àwọn eléyì dé wà lára àwọn ǹnkan tí mo máa n rí dájú wípé mo ṣe ní gbogbo ìgbà àti ní àkókò náà. Ó dé jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe.

Kí ni o ma n ṣe nígbà tí ó bá n dúró de nǹkan? Nígbà tí mo bá n dúró de nǹkan jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo lè máa fẹ́ràn gidigidi. Àh mo dè máa n rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ. Nígbà tí mo bá dúró de nǹkan, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára, idí nìyẹn tí mo fi máa ń rí dájú pé mo máa ṣe gbogbo àwọn eléyìí.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmọ́ra nígbà tí o bá mú ohun mímu? Nígbà tí mo bá mú omi, mi ò kí n lo ọ̀pá ìfàmọ́ra nítorí pé kí n ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa lò gẹ́gẹ́ bí ènìyàn ìdí nìyen toje pe. Ìran tí ó máa ń lo àwọn eléyìí jẹ́ wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ mú mí dùn ní gbogbo ìgbà náà tí bà tí bá ṣe àwọn eléyìí síbẹ̀.

Ṣé o máa tẹ̀lé òfin ìyára ọkọ̀? Àwọn òfin ìyára ọkọ̀ jẹ́ àwọn òfin kan tí wọ́n ṣe pàtàkì. Wọ́n dẹ̀ jẹ́ ǹkan tí ó máa ń múnú mi dùn náà. Mo de máa n rí pe mo ṣe gbogbo àwọn eleyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ ní torí pé ó wà lára àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì tí ó dè ye kí ènìyàn kí. Wọ́n máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí mo fi máa n ri daju pé mo máa n ṣe àwọn eleyii nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì.

Nítorí pé ó múyan dára, won wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa n rí dájú pé mo máa n fi àwọn owó àti àwọn nǹkan kan bẹ́yẹ̀n sí àpò owó mi náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Idi nìyẹn tí n ma fi máa ń ṣe àwọn eléyìí tí ó de ní ìtumọ̀ sí mi ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀

Iléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mọ̀ọ́ de máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó wà inú àwọn ǹkan tí mo fẹ́ràn. Kí èeyàn kí ó máa lọ sọ́de jẹ́ ǹkan tó dára láti fi paro ọkàn, láti fi ṣe àwọn ǹkan tó dára àti láti fi ṣe gbogbo àwọn ǹkan tó ṣe pàtàkì fún ènìyàn naa. Nípa ìdí èyí, mo fẹ́ràn láti máa lọ sọ́de ní ọ̀nà ti ó tó àti ní ọ̀nà ti ó yẹ, nítorí pé eléyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi.

Ṣé o ti bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ olùṣètò rí láti bẹ̀rẹ̀ ìrànwọ́ jẹ́ nǹkan tó dára, mo lè máa ṣe léèéláàláìsí àní àní nínú rẹ̀. Nítorí pé nǹkan tí ó dára ni tí mo dẹ̀ máa ṣe ní gbogbo ìgbà náà. Láàláìsí ìtìjú ní orí rẹ̀ náà eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe.

Ṣé o maa n wọ fìlà? Láti ma wọ fìlà jẹ́ ǹnkan tí ó dára. Wọ fìlà wà lárawọn ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti ma ṣe. Mo dẹ máa rí dájú pé mo ma wọ fìlà nítorí wípé eléyì jẹ́ ǹnkan tí ó dára tí ó dẹ̀ hun mi ní gbogbo ìgbà náà. Nígbàtí mo bá fẹ́ ṣe àwọn ilé, mo ma ṣe ní ọ̀nà tí ó tọ́, ní ọ̀nà tí ó ṣe yẹ, ó dẹ̀ jẹ́ ǹnkan tí mo máa ṣe ní ojoojúmọ́ tí ó dẹ̀ gbàwákàtí.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Láti máa lo fóònù mi lójoojúmọ́ jẹ́ ǹkan tí ó dára. Ó de wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn mo de máa ń lo ó ní ọ̀nà tí ó pò. Nítorí pé eleyi jẹ́ ǹkan tí ó dára ti o de yẹ kí ènìyàn kí ó máa ṣẹ gbogbo ìgbà náà. Nigba ti nkankan bá wà nínú ọkàn mi ìgbà yìí ni màá n ṣe àwọn eléyè.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ ní wákàtí tó pọ̀ jojo, bíi wákàtí mẹ́fà sí méjo l'ojoojúmọ́ ni mo máa ń ṣiṣẹ́. Ó dè jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì tí ó dè dára náà nígbà tí mo bá ṣe é, nítorí pé ó máa mú inu mí dùn, ó dè máa fún mi l'aáyè láti ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe, ní ojoojúmọ́ náà sibe sibe sii.

Ṣé ọ̀ri máa ń fọ́ ọ? Ọ̀ri máa ń fọ́ mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá ṣiṣẹ́ ju wákàtí lọ àbí nígbà tí mo bá ṣiṣẹ́ tó pọ̀, ìgbà yì ni ọ̀ri máa ń fọ́ mi. Mo dé maa n rí dájú pé mo maa ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó yẹ náà àti láti rí dájú pé gbogbo àwọn ǹkan tí mo n ṣe tẹ̀síwájú. Nígbà tí orí bá fọ́ mi, mo maa n rí mo máa ṣiṣẹ́ geregede ní ọ̀sẹ̀ yẹn.

Ṣé a máa ń wo àwọn ètò television? Àwọn ètò television je ètò kan tí ọ̀ dara lopolọ́pọ̀ tí mò de máa ń fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Èyí wà lórí òun kan ìwọ̀n fọ́nrà rẹ̀ ṣè máa ṣe, nípa wípé a lè jẹ́ ǹkan tí ó dára tí mò de máa ń ṣe ní gbogbo ìgbà náà, tí yóò lè jẹ́ ǹkan tí ó dára náà ní gbogbo ìgbà.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára. Àwọn èdè tí mo dẹ̀ fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè Spanish jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ wu mí láti kọ́ ní gbogbo ìgbà na. Nítorí pé àwọn èdè wọ̀nyí jẹ́ èdè kan tí ó dára tí ó dẹ̀ máa mú mí dùn nígbà tí mo bá kọ́ wọn. Àwọn èdè tii jẹ́ èdè kan tí ó dára náà tí àwọn ènìyàn dẹ̀ ń lò láti fi darapọ̀. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti ṣe.

Ṣé o máa ń pàdé àfojúsùn títàrí? Àfojúsùn títàrí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Eléyi de wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tó tọ̀nà sí àwọn ènìyàn tí wọ́n dà máa ń ṣe ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe ni.

Ìgbónájeje iruwò ni o fẹ́ràn nínu yàrá rẹ? Ìgbónájeje ti mo fẹ́ràn ni ìgbónájeje amúle tútù. Eléyìí jẹ́ nnkan ti o dára, ó de jẹ́ nnkan ti mo nífẹ̀ẹ́ sí gidi gan-an nítorí pé nnkan ti o yẹ kí ènìyàn kí o má ṣe ní àkókò àti ní ìgbà tí aye rẹ ba ṣile idi níyẹn. Nítorí pé mo fi máa n lo àwọn ẹrú àti ṣe àwọn irú nǹkan báyìí ní gbogbo ìgbà náà sì ni.

Ṣé o fẹ́ràn tíì? Kọfí tàbí tíì, tíì jẹ́ nǹkan tó mo fẹ́ràn, tíì ewúro jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi láti máa mú náà nítorí pé ó máa ṣe èèyàn ní ara lóore, ìdí yẹn tí mo fi fẹ́ràn tíì, ó dà jẹ́ ǹkan tí ó dára lọpọlọpọ tí mo nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn tí ó dé, mo dẹ̀ máa ń mú ní gbogbo ìgbà náà nítorí pé ó máa ń fún mi ní okun àti agbára.

Ṣé o máa ń tan Ìkíni lórí fóònù rẹ? Ìkíni jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn náà. Mo lè máa tan Ìkíni lórí fóònù mi dáradára, nígbà pé Ìkíni yóò wà lára àwọn nǹkan tí mo máa lò láti dári pé mo ti wo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí wọ́n ti yẹ ní gbogbo ìbà náà síbẹ̀.

Ṣé o fẹ́ràn jíjọ́? Kí ènìyàn máa jó wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Idi ni yii tí mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ nítoripe ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ni.

Ọjọ́ wo nínú ose ni mo fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ose àwọn ni ọjọ́, ah, ìsinmi. Ọjọ́ ìsinmi jẹ́ ọjọ́ kan tí mo fẹ́ràn náà gidi gidi. Bẹ́ẹ̀ lọ jẹ́ ọjọ́ kan tí ọ̀dà ti inú mi de máa ń dùn láti máa ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà tí mo lè máa ṣe eleyii.

Kí ni a máa ń jẹ ní òwúrọ̀? Òwúrọ̀ jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó jẹ́ pe mọ́ de máa ń jẹ àwọn oúnjẹ tí ó dára tí bá wù mí láti máa jẹ. Bàwọn èèyàn máa ń jẹ àwọn oúnjẹ tí ó dára lọ́pọ̀lọpọ̀ ní òwúrọ̀. Àwọn oúnjẹ tí wọ́n bá fẹ́le ní oúnjẹ tí mo fẹ́ràn láti máa ń jẹ ní òwúrọ̀ kọ̀ọ̀kan.

Ṣé o ti lọ sí Àgọ́rí? Àgọ́ jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ ibìkan tí mo fẹ́ràn náà. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ síì lọ sí Àgọ́rí, nítori pe eléyii wà lára àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ìdí nìyẹn toje pé mo fi máa ń ṣe àwọn ẹlẹ́yì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Ó dè wà lára àwọn nnkan tí ó dára tí ènìyàn ń ṣe.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ. Ó dẹ̀ wà lára àwọn ibìkan tí mo fẹ́ràn láti máa lọ ní gbogbo ìgbà náà. Ó dẹ̀ jẹ́ ibìkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ wù mí gẹ́gẹ́ bí ènìyàn láti máa lọ. Ídí niyẹn tí mo fi máa ń lọ sí àwọn ibi wọ̀nyí ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ wù mí láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo dẹ̀ máa ń ṣe iṣẹ́ ní orí rẹ̀ láti dájú pé mo ṣe wo àwọn nǹkan tí mọ́ ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, ni ons yì ó pé. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Mo dẹ̀ máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́ pẹ̀lú ọ̀kan kan àti ìmọ̀ kan náà láti kó gba àwọn nǹkan tí a ń ṣe ó tẹ̀síwájú ní dídára.

Nígbà wo ni o kẹ́yìn, o fò ìgbà kẹ́yìn tí mo fò ni ìgbà tí mo fẹ́ lọ lé ìlú Canada, ìgbà yẹn ni mo kẹ́yìn fò. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn tí núdúlù máa ń dùn sí rórò kúrò náà nígbà tí mo bá ṣẹlẹ̀ yìí. Ìdí ọkọ̀ jẹ́ ǹkan tí ó dára dé yẹn tí mo fi ní ìfẹ́ sí gidigidi.

Ṣé o ní ìfọrúkọ sílẹ̀ ní ilé ìdárayá? Ìfọrúkọ sílẹ̀ ní ilé ìdárayá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ri dájú pé mo ní eléyìí nítorí pé, à láti rí dájú pé kò sí ìdíwọ̀ àbí ìdènà ní orí àwọn eléyìí náà. Mo dẹ̀ má n ri dájú pé mo máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé eléyìí wà lára àwọn ǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi ni.

Bawo ni ose máa ń lo àkọ̀kọ́ pẹ̀lú àwọn ẹbí rẹ. Láti lo àkọ́rọ́ pẹ̀lú ẹbí ni jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe é ní ọ̀nà tio tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Eléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi láti máa ṣe é ní gbogbo ìgbà. Mo dẹ̀ máa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo lérò láti ṣe náà ní ọ̀nà tio tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé ó jẹ́ ǹkan tó dára láti máa ṣe. Mo dẹ̀

Ṣé o máa ń jẹ ẹran nínú-- láti máa ń jẹ nínú ọkọ̀ mi jẹ́ nǹkan tó dára, mo dà máa ń ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní nítorí pé ó wà lára nǹkan tó mánú mi dùn. Eléyìí de wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ń ṣe ní gbogbo ìgbà náà iyẹn nígbà tí àyè bá ṣẹ́ sílẹ̀ fún mi láti ṣe eléyìí nítorí pé ó wà lára àwọn nǹkan tí mo maá n se, ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀.

Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi. Àwọn ẹbí mi dẹ̀ẹ̀ máa ń ṣe àṣà tí ó pọ̀ díẹ̀ ká ṣe àwọn nǹkan tí ó dára láti dáyé pé ẹbí wà ní ìṣọ̀kan náà àti láti da gbogbo nǹkan nínú ẹbí n lọ déédéé. Àwọn eléyìí ní ẹbí àti àṣà tí a máa ń ṣe nínú ẹbí mi tó le jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà ní gbogbo ìgbà nítorí tí ó jẹ́ ǹkan tí ó dára.

Eléyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tó dẹ́ máa inú mí dùn gidigidi ní ìgbà kúgbà tí mo bá ṣe àwọn eléyi náà. Àwọn ẹrọ gbọ̀nlẹ̀ jẹ́ àwọn ẹ̀rọ kan tí wọ́n dára lọ́pọ̀lọpọ̀ tí mo máa lò nínú ilé láti fi gbó àwọn nǹkan tí mò ń ṣe, ó tẹ̀síwájú ní gidigidi. Eléyi lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe náà ní gbogbo ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára ni.

Nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ìdí nìyí tí wọ́n fi máa ń ṣe gbogbo àwọn eléèyi nií ìgbàkúgbà náà tí ayé rẹ̀ bá wà. Àrà tí máa ń lo etí jẹ́ ǹkan tó dára, mo dà máa ń ṣe eléèyí nígbà tí mo wà ní kékeré ni mo ti ń lo etí, nítorí pé kì ń ṣe ǹkan tó lè lòdì sí ìlànà ní ibi tí mo ti wà, ìdí nìyí tí mo fi ní àyè láti ṣe eléèyí nígbà tí mo wà ní kékeré náà.

Ẹlẹ́yi jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn kí ó máa ṣe láti pẹ́ wùwù ènìyàn ṣe àwọn ǹkan ní déédé náà síbẹ̀. Mo dè máa n fọ ọwọ́ mi ní ìgbà tí ó pọ̀, nígbà tí n bá fe jeun abí i ṣe àwọn iṣẹ́ kankan náà, báyìí ni mo máa n fọ ọwọ́ mi. Ó dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà ṣi.

Ó dẹ̀ wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé láti ṣe eléyii jẹ́ nǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Nígbà tí mo dẹ̀ lọ sí ọjà, mo sì pàdé àwọn ọ̀rẹ́ mi. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe nígbà tí aye rẹ̀ bá wà sílẹ̀ sílẹ̀ sí i.

Ìdí nìyẹn tí jẹ pé mo fi máa ń ṣe àwọn eléyìí níwájú àwọn ènìyàn aláìsé àní àní. Elé kì i dẹ̀ ṣe nǹkan tí ó burú láti ṣe nígbà tí mo bá wà níwájú àwọn ènìyàn náà. Nígbà tí àwọn ènìyàn bá dẹ̀ sẹ̀ mí, mo máa rí dáju pé mó daríji wọn ní ọ̀nà tí ó tọ́, ati ní ọ̀nà tí ó sí yẹ. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, Idi nìyẹn tí mo fi máa ń ṣe gbogbo àwọn eléyìí náà ṣe.

Báwo ni ìwààṣọwọ́ rẹ ṣe rí? Ìwààṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ nǹkan tí ó dára náà. Mo de maa n ri pe mo máa ń ṣe eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà. Ìwààṣọwọ́ mi wà lára àwọn ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, tí ó jẹ́ pé ó jẹ́ nǹkan tí ó dára àti ó dà máa mú mí jù lóorekoore nígbà tí mo bá ṣe àwọn ǹkan bí ẹlẹ́yìí náà ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibìkan tí ó dára. Ígbà ikẹ́yìn tí mo dà lọ sí ilé ìkàwé ni ìgbà tí mo lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ mi. Éléyì jẹ́ ibìkan tí ó dá. Nígbà tí mo wà ní iléwé ẹ̀kọ́ gíga, nígbà ikẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé. Ó jẹ́ kí n ní ààyè láti gbìyànjú. Kí ìdánwò nígbà yìí ni mo máa n lọ sí ilé ìkàwé nígbà yen.

Èléyìí jẹ́ ǹkan tí ò ṣe pàtàkì, àá ó dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà àbí tí mo máa ń lò, nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ fún mi ni. Àwọn iṣẹ́ àkànṣe rẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe, mo dà máa ń ṣètò wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti kó gbogbo àwọn nǹkan tí wọ́n ṣẹ̀ tẹ̀síwájú ní ọ̀nà tí ó sì bá àwọn náà ṣe.

Kí ni ìran máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ní ìgbà tí mo bá ní ọgbọ́n ìmọ̀ àti èrò láti ṣe àwọn iṣẹ́ tí ó dára àti láti rí dájú pé gbogbo àwọn nǹkan tó mọ̀ọ́ṣẹ́ tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá mú ìrọ̀túnwa náà, àwọn ẹlẹ́rìí máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ gidigidi ní gbogbo ìgbà tí mo bá ṣe àwọn ẹlẹ́rìí.

Ṣé o ti ṣe iṣẹ́ ọfẹ rí? Láti ṣiṣẹ́ ọfẹ jẹ́ nǹkan tí mo ti ṣe rí gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga, mo máa ń ṣiṣẹ́ fún àwọn ọ̀rẹ́ mi tó jẹ́ wipé mi ò kí ń gba owó lọ́wọ́ wọn. Mo dẹ̀lẹ̀ so pé ìgbà yí ni ìgbà to jẹ́ wipé mo ṣe iṣẹ́ ọ̀fẹ́. Láìsí ani àní ní orí rẹ̀, eléyìí dẹ̀je ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ wà ní ẹ̀mí ìṣọ̀kan náà síbẹ̀.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dà jẹ́ nǹkan tí ó máa múnú mi dùn náà. Mo de ní ọgbà ṣi eyinkunle mi ti o jẹ́ pe mo máa ń gbin nǹkan oríṣìíríṣìí sínú rẹ̀. Ó lè jẹ́ nǹkan tí ó dára tí ó dà máa múnú mi dùn nígbà tí mo bá ṣe eléyìí. Àwọn ọgbà yi dẹ̀ jẹ́ ọgbà kan tó jẹ́ wípé ó ṣe pàtàkì sí mi nitorí pé mo máa joko síbẹ̀ nígbà mìíràn.

Báwo ni o ṣe máa ń kojú ìṣòro nibi isẹ̀? Àwọn ìṣòro nibi isẹ̀ jẹ́ àwọn ìṣòro kan to je wi pé mo máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye sí. Mo dẹ̀ máa rí pé mo kojú wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà láti ṣe wo àwọn nǹkan tí mo nílò láti ṣe dáadára, eléyìí dẹwà lára àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì sí mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, ènìyàn ní ìgbà gbogbo náà ṣe.

Báwo ni o ṣe máa ṣe irun rẹ? Látí máa ṣe irun mi jẹ́ nkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dà máa ń ṣẹlẹ ní ọ̀run tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé nǹkan tó dára tí ènìyàn máa ṣe ni mo dà máa ń ṣẹlẹ ní ìgbà méjì ní ọ̀sẹ̀ kan nítorí pé nǹkan tí ó yẹ tó dẹ́ra kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ni sébẹsébẹ.

Bẹ́ẹ̀ni, mó ṣe ma yan, àwọn káàkiri máa ń yanjú àwọn ìṣòro ayára bí àṣà. Àwọn ìṣòro ayára bí àṣà wà nínú àwọn aṣọ tí ẹkùn máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye sí ní gbogbo ìgbà náà láti kọ́ ọmọ sọ wá àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní ìwà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe kìíni ènìyàn tí mo fẹ́ máa ṣe àwọn ẹlẹ́yìí.

Kí ni ò máa ń ṣe ko to lọ̀ọṣun? Ni je yan tí ó yẹ kó máa fẹ́ràn láti máa kàwé. Ketọ́lọ̀ọṣun mo máa ń kàwé mo le máa wo àwọn ètò púrọ́gràmù ní orí tẹlifísàn náà. Àwọn ilé mi máa ń ṣe ní orekórè nígbà tí mo bá dé láti ibi ìṣẹ́ tí n bá ti ń jẹun tọ ba de tí wẹ́. Eléyi mi ń bá ṣe kintọ́lọ̀ọṣun ó de jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe náà.

Eléyè dẹ wà lára àwọn nǹkan tí mo féràn jù láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ̀ máa mú inu mí dùn nígbà tí mo bá ṣe àwọn eléyìí. Àwọn áàpù bíi Instagramu, WhatsApp àti Facebook de jẹ́ àwọn áàpù tí mo máa lò jù nígbà gbogbo náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó dára tí ó dẹ̀ yẹ kí èèyàn kí ó máa ṣe nígbà gbogbo náà.

Eleyii ni mo máa ń ṣe ju, eleyii jẹ́ nǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tó jẹ́ pé mo máa ń ṣe eleyii nígbà tí aye re bá ṣí sílẹ̀ fún mi, mo dẹ máa ń rẹ́ pé mo máa ń gẹrun mi ní àkókò tí ó tọ́ àti ní àkókò tí ó ṣe yẹ náà. Ní toripe kí ènìyàn máa gẹrun wà lára àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí ènìyàn ní nǹkan tí ó dára lára, ọ̀lẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Kí ni o máa ṣe nígbà tí o bá lọ sin? Nígbà tí mo bá sin, àwọn nǹkan tí mo máa ń ṣe ni mo máa toro àforíjìn Kí eniyan ki o máa toro àforíjn jẹ́ nnkan tí ó dára, tó dẹ̀ wà lára àwọn ǹktan tí ó tó ṣe pàtàkì. Tó dẹ̀ ye kí ènìyàn ki ọ maa ṣe náà nítorí pé eléyìí jẹ́ nnkan tí o dára, tí ó dẹ̀ máa ṣe pàtàkì ní gbogbo ìgbà tí aayẹ rẹ bá ṣi ṣilẹ̀.

Ṣé o máa rìn ní àlàáfíà? Látí máa rìn ní àlàáfíà jẹ́ ǹkan tí ò ṣe pátakí. Mo dẹ̀ máa n ṣẹ elẹ̀yi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Elédè wà nínú àwọn ǹkan tó yẹ̀ pé mo fẹ́ràn láti máa ṣeré bí ènìyàn, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí ní gbogbo ìgbà. Mo dẹ̀ fẹ́ràn láti máa rìn ní àlàáfíà gẹ́gẹ́ bí ènìyàn, láìsí ìjọ́gbọ́n, wàá rà.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́. Tábìlì iṣẹ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dàda lọ́pọ̀lọpọ̀ tí ó máa ń lò fún àwọn iṣẹ́ tí ó pọ̀ nítorí pé mo ní mo nífẹ̀ẹ́ sí àwọn tábìlì, ó jẹ́ nǹkan tí ó dàra lọ́pọ̀lọpọ̀ tí gbogbo àwọn èèyàn tí wọ́n dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà náà.

Ṣé o máa kọ léétà fún àwọn ènìyàn? Láti máa kọ léétà fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí ṣe pàtàkì ó dewa lára àwọn nǹkan tí mo fẹ́ràn náà. Mo de máa n ṣe eleyii ní ọ̀nà tó tọ́ ní ọ̀nà tí ó ṣi yẹ. Ọ̀ nípa ìdí èyí, mo máa kọ léétà fún àwọn ènìyàn. Ó jẹ́ lára nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà tí ayẹyẹ ba ṣí sílẹ̀ náà láti ṣeré pẹ̀lú àwọn ẹlẹ́rìí sí.

Ṣe o ti le enikán kúrò ní ìsọ̀rí? Látí lé enikan kúrò ní ìserí jẹ́ nkan tí mi ò tíì ṣe rí gẹ́gẹ́ bí ènìyàn lè wà lára nínú àwọn nkan tí mo fẹ́ràn láti máa ṣe. Nítorí pé kì í ṣe nkan tí ó burú mú àbí nkan tí ó dára, nítorí pé mi ò tí ì ṣèlérí. Nígbà tí mo bá ní ááwọ̀ pẹ̀lú àwọn ènìyàn ibi iṣẹ́, mo máa rí i dájú pé.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́ sára? Láti máa wọ ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dé máa n rí dájú pé mo ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Nígbà tí mo bá fẹ́ lọ sí òde àbí nígbà tí mo bá nílò láti ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi náà, ìgbà yìí ni mo máa wọ àwọn ohun ọ̀ṣọ́ sára. Ó sì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ti ó dè jẹ́ kí ènìyàn kí ó máa ṣe ní ìgbà gbogbo tí ayẹ re bá ṣí sílẹ̀ náà.

Ṣé o máa ń gbọ́ podcast? Látí máa gbọ́ podcast jẹ́ ǹkan tó dára, mo de máa ń gbọ́ eleyii gege bi eniyan ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye na. O je wipe kí èèyàn máa gbọ́ podcast wà lára àwọn ǹkan tí mi fẹ́ràn. Nítorí pé ó jẹ́ ǹkan ti o ṣe pàtàkì tí ó dà dáa kí èèyàn kí ó máa ṣe nígbà gbogbo náà. Eleyii wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn gidi gan.

Ṣé ojú rẹ dára? Ojú mi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé màá fi ojú mi ríran gidigidi atipe mi ò dẹ̀ ní àìsàn ojú kankan. Ìdí nìyẹn tí mo sọ pé ojú mi dára. Ó dà jẹ́ ǹkan tí mo fẹ́ràn ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Ó dẹ wà lára àwọn ǹkan tí ó tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà sẹ́yìn.